Báwo, báwo, báwo ni o ṣe máa ń kojú àwọn ìsọ̀rọ̀ ní ibi iṣẹ́ rẹ? Bí mo ṣe máa ń kojú àwọn ènìyàn láti lè bá wọn sọ̀rọ̀ ní ibi iṣẹ́ mi ní ọ̀pọ̀ ìgbà gẹ́gẹ́ bí àwọn oníbàárà mi. A rí wipé àwọn oníbàárà mi lọ́pọ̀lọpọ̀ wọn fẹ́ràn mi, ẹrẹ̀dí nìyẹn tí wọ́n fi yà ní ibi iṣẹ́ tì temi. Fún ìdí èyí, mo máa ń ṣe àwọn oníbàárà mi, mo máa ń ṣe wọ́n dáradára nítorí pé ẹni, ẹni iyì, ẹni ẹyẹ ni wọ́n gẹ́gẹ́ bí èmi náà ṣe jẹ́ ẹni iyì, ẹni ẹyẹ. So respect is reciprocal. Fún ìdí èyí, bí mo bá ṣe pọ́n wọn lé, bẹ́ẹ̀ náà ni àwọn náà ṣe pọ́n mi lé. Mo fẹ́ràn àwọn oníbàárà mi lọ́pọ̀lọpọ̀.